Ìgbà tí ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ tó máa ń gbà mí kò ju wákàtí kan lọ ní ojoojúmọ́. Bí n bá ti rìn ìrìnàjò wákàtí kan, màá dé ibi iṣẹ́ mi nítorí pé ibi iṣẹ́ mi kò jìnnà sí ilé mi púpọ̀. Wákàtí kan péré nìkan ni.

Bí mo ṣe máa ń rí àwọn ìpèsè ohun èlò ni wípé mo máa ń lọ sí ọjà láti lọ ra àwọn bí mo bá fẹ́ dáná. Màá ra àwọn èyì tí mó rí pé mo nílò, màá sì ra àwọn èyì tí mó rí pé mo lè tọ́jú náà sílẹ̀. Nítorí wípé a lè sọ mo lè nílò rẹ̀ ní ọjọ́ mìíràn.